Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Yálà pé mo fẹ́ jẹun ni o. Mo fẹ́ fọṣọ ni o. Mo fẹ́ pọnmi ni o. Mo fẹ́ wẹ̀ ni. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe gbogbo nǹkan tí mo máa fẹ́ ṣe tó bá wà n lẹ́ẹ̀.

Rárá o, mi ò tí ì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí o. Mi ò tí ì wọ ọkọ̀ ojú irin torí pé mi ò ní ààyè láti wọ ọkọ̀ ojú irin. Mi ò dẹ̀ ní iṣẹ́ kankan tí ó lè gbé mi lọ sí ibi tí mo ti le wọ ọkọ̀ ojú irin.

Gbogbo ọjọ́ ni mo fẹ́ràn, ṣùgbọ́n ọjọ́ tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́, gbé à tiwọn ni ok ọjọ́ ení lọ fi sinmi, ẹhen ọjọ́ yẹn ni mo máa ń fẹ́ràn jù. Ọjọ́ tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́, oun ni mo máa ń fẹ́ràn jù.

Bí mo ṣe máa ń rin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ ni i pé láti ilé mi dé ìdí ọkọ̀ ibi iṣẹ́ mi, mo máa fi ẹsẹ̀ rìn dé ibi tí ọkọ̀ ibi iṣẹ́ mi bá dúró sí. Tí n bá ti dé bẹ̀ tí mo ti wọ inú ọkọ̀ ibi iṣẹ́ mi, ọkọ̀ náà a wá gbé wa dé ibi iṣẹ́ wa gangan, táa ma fi bọ́lẹ̀.

Bí a ṣe máa ń pín owó, a máa ń pín dọ́gba dọ́gba nítorí mi ò fẹ́ràn láti máa pín owó ìkan púpọ̀ ju ìkan lọ rara nítorí pé ìkan náà ni gbogbo wa. So a máa pín owó yẹn dọ́gba dọ́gba ni. Yálà ó dé ten naira ni, màá pín gbogbo owó yẹn tí ten ten naira yẹn máa wà lórí owó gbogbo wa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń tan ìkíni lórí fóònù mi tí, tí ó bá sì iná tí mo dẹ̀ fẹ́ ṣe nǹkan ẹyọ kan tàbí ǹkan méjì kí n lè ríran, mo máa tan ìkíni olórí orí fóònù mi kí n lè fi ríran dáadáa láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni pé bí mo bá ṣe ṣàlàyé àwọn nǹkan tí à ń ṣe ní ilé iṣẹ́ wa, mo máa make sure pé màá ṣàlàyé gbogbo ibi tó dùn ibẹ̀ tí ó dẹ̀ máa fi rọrùn fún wọn. Ẹ mọ pé bó bá ṣe ṣàlàyé nǹkan tó bá dẹ̀ ba bẹ́ẹ̀, inú wọn máa dùn. Wọn máa mú àwọn ènìyàn oríṣiríṣi ọ̀rẹ́ wọn wá ni pé kí wọ́n máa bọ́ lọ́dọ̀ wa máa bá wa raja.

Ah, bí mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́, a máa ń ṣe iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀. Tọ́ bá tí ń ṣe iṣẹ́ kan, oníkálukú máa mú àbàwá ókè. Ẹ jẹ́ ká ṣe báyìí, bá ṣe lè ṣe lé léyi, ọ̀nà ta lè gbé gbani. Tí a bá ti wá kọ gbogbo rẹ̀ sílẹ̀ tí a wò fínnífínní, àwa yọ èyí tó bá jẹ́ òótọ́ ọbẹ̀ ta lè lò tí gbogbo ẹ máa fi dó didi.

Àkókò ti èmi máa ń sùn, èmi ò ní àkókò o. Àjàjà tí n bá ti dé láti ibi iṣẹ́ ní ago mẹ́wàá ọkọ̀já, ìṣẹ́jú bíi mẹ́wàá tí n bá máa ní mo wẹ̀, tí n bá ti wẹ̀ tán, ó tún láwọn nǹkan tí mo tún gbọdọ̀ ṣe lórí fóònù mi. Ìgbà mí ì mo máa ń sùn láago kan òru, ìgbà mií àgo méjì òru, bí i àsìkò táa wà báyìí, àgo kan àbọ̀ ni aṣiwá tí mo dẹ̀ ṣi ń ṣiṣẹ́ lọ́wọ́

Ah! Bí mo ṣe máa ń kojú ìṣòro ibi iṣẹ́ mi pẹ̀lú sùúrù náà ni. Tólú wa ẹ bá kojú ìṣòro iṣẹ́ ní wírì wírì, ó máa ba nǹkan jẹ́, nǹkan máa bàjẹ́, nǹkan máa dàrú. Ṣùgbọ́n sùúrù àti ọgbón órí ohun ni mo fi ń kojú àwọn ìṣòro mi ní ibi iṣẹ́

Ah! Bí mo ṣe máa ń yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, ehn, ẹ mọ̀ pé ọ̀nà mi kò gba. Ah bí mo ṣe lè yanjú ìṣòro ẹ̀rọ ayára bíàṣá, èmọ̀ pé nǹkan tí èmi ń lọ ká nílé ìwé ó yàtọ̀. Àwọn èèyàn tó bá dẹ̀ lọ ilé ìwé ẹ̀rọ ayára bíàṣá, wọ́n máa kọ́ wọn bí wọ́n ṣe máa ń yanjú ìṣòro rẹ̀.

Bí mo ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn ó pé ọ̀nà méjì. Ọ̀nà ìkíní ni kí a transfer láti orí ilé ìfowópamọ́ wọn lórí fóònù wọn sí ti tọ̀dọ̀ mi. Ìkejì, bóyá tóo bá ní owó èyí táa máa fojú rí táa máa ń pè ní cash, wà á fi lé mi lọ́wọ́.

Mi ò really fẹ́ràn ẹ́, mi ò fẹ́ràn ẹ́. N ò ṣe pé bí à mo fẹ́ràn, ṣùgbọ́n ǹkan láàárín ọdún kan ó rè. Nígbà tí gbogbo ǹkan tí wọ́n ń ṣe, èló ni mo fẹ́ fi ra oúnjẹ tó máa yó mi. Torí mo jẹ́ èyàn tó fẹ́ràn oúnjẹ jíjẹ gan. Mo dẹ̀ máa ń jẹun dáadáa. Mo, mo ó pè mí kí n ṣe oúnjẹ mi nínú ilé, kí n lè bu, kí n lè jẹ́ kí n yó dáadáa.

Sèmó, bó ṣe máa ro sèmó ni mo mọ, mo mọ sèmó ro dáadáa tí òní ni kóko. Nítorí pé ọgbọ́n orí mi ni mo fi ro sèmó yẹn. Nígbà tí mo kọ́kọ́ fẹ́ ro sèmó láyé mi, àwọn èèyàn máa ń pòṣo mi, wọ́n máa wá dà á sínú omi gbóná. Ìgbà tí mo gba ọ̀nà bẹ́yẹn, Sèmó yẹn ni kóko láyé, èmi fúnra mi gan ò lè jẹ ẹ́. Ṣùgbọ́n mo wà ró pé, à ṣé mi ò lè dà á sí ní gbẹrẹfu kéékéékééké. Ni jọ́ tí mo wá fẹ́ ro sèmó, mo wá gbìyànjú ẹ wò, ó fẹ́lẹ́ tó, tó fẹ́lẹ́ lọ́wọ́, tó jẹ́ pé ó rọ̀ dáadáa, ó dẹ̀ fine.

Eré ìdárayá, èyí tí wọ́n máa ń ṣe tọ máa kí orí bọ inú omi tí wọ́n máa ń pè ní circle e synchronizing, ẹ̀hẹ̀n, iru eré ìdárayá yẹn mo fẹ́ràn gan. Mo fi gbogbo ẹ̀mí àti ara mi mo fi fẹ́ràn ẹ nítorí pé bí wọ́n ṣe máa ń ṣe é tó máa ń fine gan mo mo, mo like ẹ.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí ọjọ́ bá ti rọ̀ ni tí bá ti, tí ọjọ́ bá ti rọ̀, màá dìde, màá gbá ilẹ̀ ilé mi dáadáa tó máa mọ́. Tó bá ti mọ́, màá bọ́ sí ilé ìdáná, gbogbo abọ́ tí mo fi jẹun màá fọ, màá se oúnjẹ. Tí bá ti se oúnjẹ tán, màá bọ́ sí ilé ìwẹ̀, màá wẹ̀, màá wá, mo ra ibi iṣẹ́ mi.

Ẹni tí ìwà ẹ́ bá bá mi lọ́wọ́ mu, tó bá bá mi lára mu, ni mo máa yàn. Tó jẹ́ pé níbi tí mo bá fi ojú sí, nǹkan tí mo bá rò, tí n bá ṣàlàyé fun, tó máa le tètè yé òun náà. Tá lè wí pé okay, ọ̀rọ̀ wà nínú nǹkan tí mo sọ, òhun ní kì í ṣe ẹni tó máa sọ pé kò lè bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ṣe báyìí, tó máa da gbogbo ǹkan rú fún mi.

Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bora ṣò, ṣùgbọ́n mio ke gbogbo ìgbà. Ìgbà tó oru bá mú mi ò ní fi aṣọ ìbora bora ò. Ṣùgbọ́n ìgbà tó jò bá ti rọ gan-an-an-an-an tó tutù wá mu, àbí tí fáànù tó ń fẹ́ tí ó ti wá dá òtútù lẹ́ sára mi ni mo máa fi aṣọ ìbora bora sun.

Ah! Pẹ̀lú sùúrù àti ẹ̀míìrẹ̀lẹ̀ ni mo ṣe máa, mo ti máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀ mi nítorí pé oríṣiríṣi èèyàn pẹ̀lú oríṣiríṣi ìwà. Tó bá fẹ́ bá yànrìn, ó gbọdọ̀ wò dáadáa. Ko wo àwọn ìwà tó bá máa wù kó lè mọ bó ṣe máa bá a rìn pẹ̀lú ẹ̀. Tí ó fi ní, tí ó fi ní ṣẹ́ àbí tí ẹ fi ní ní èdèàìyedè láàárín ara wa.

Mi ò kì ń jẹun lọ́sàn án, tí bá ti jẹun láàrọ̀, ó tún di àṣálẹ́ kí n tó jẹun. Ṣùgbọ́n pé kí n jẹun lọ́sàn yen miì jẹun lọ́sàn án, ṣùgbọ́n igbà mí bí a ti ń bá wà ní ti ń ba ṣe nǹkan tí bá kọrin pé "á ìbí ń pa mí", mo lè se Indomie àbí kí n mú gààrí lọ́sàn-án.

Bẹ́ẹ̀ni o, mo ti gun alùpùpù rí, mo ti gùn-ún rí dáadáa. Táa bá ń lọ sí ibì kan tí mo dẹ̀ rí pé mo ti pẹ́, màá sáré pe àwọn tó ń gun alùpùpù wọn máa ń gbé mi lọ. Tí n bá ń lọ'bi iṣẹ́ tí n bá pẹ́ tí mi ò dẹ̀ fẹ́ kí mọ́tò já mi'ílẹ̀, màá pe àwọn alùpùpù wọ́n máa gbé mi lọ.